Bí mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́, ó pín sí ọ̀nà oríṣiríṣi torí iṣẹ́ méjì ni mo ní tí mò ń ṣe. Àkọ́kọ́ iṣẹ́ tí mò ń ṣe ni iṣẹ́ ìjọba, èmi náà ń ṣiṣẹ́ lábẹ́ ènìyàn, mo ní ọ̀gá. Ẹ̀kejì iṣẹ́ tí mò ń ṣe ni pé mo ní sọ́ọ̀bù nínú ọjà tí mò ń ta àwọn ọjà loríṣiríṣi, èmi ni ohun ẹ̀ṣọ́ lóbìnrin àti lọ́kùnrin. Ǹkan tí mò ń ta nínú sọ́ọ̀bù mi ní ọjà ni. Ṣùgbọ́n bí mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ kì n bẹ̀erẹ̀ láti iṣẹ́ òṣìṣẹ́ ìjọba tí mò ń ṣe. Ó pín sí ọ̀nà kan, ọ̀nà náà ni wipé tí wọ́n bá fún wa ní iṣẹ́ wípé ká jọ ṣe, èmi máa ń fi ọ̀wọ̀ àti ìtẹríba, màá fi bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ torí pé èmi e wò pé torí pé wọ́n jẹ́ ẹlẹgbẹ́ mi, àbí bóyá a jọ wà ní nǹkan kan náà, bóyá mo kàn lè ṣe bó ṣe wù mí sí wọn, rárá o, emi máa ń fún wọn ní ọ̀wọ̀ wọn, eh, àti ìtẹríba. Kódà tó jẹ́ pé ẹlẹgbẹ́ mi yen koi fún mi ní ọ̀wọ̀ ní tìtì temi, èmi á fún ní ọ̀wọ̀. Ní kẹ́té tí a bá sì ti parí iṣẹ́ ní a gbé lọ sí ọ̀dọ̀ ọ̀gá, bẹ́ẹ̀ ni èmi ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣe. Ẹ ri pé ọ̀pọ̀ gbà gan-an àwọn ẹlẹgbẹ́ mi wọ́n máa ń ṣe bí ìpé à, "ṣe òun nìkan ni? A kínni kán kíni kán tí mo bá gbọ́ wípé bóyá ẹlẹgbẹ́ mi kan nìkan bóyá ó ń sọ̀rọ̀ mi láì da wípé bóyá mo ṣe ǹkan tí miò ṣe, pẹ̀lú ọ̀wọ̀ náà ni màá fi máa wo ẹni yẹn tó jẹ́ pé ó ń ṣe ń ṣe ǹkan tí ò ṣe kọ́. Ṣùgbọ́n bí ẹlẹgbẹ́ mi bá rí pé ẹ̀yin ò nílò lọ́wọ́ mi mọ́, bóyá ó jẹ́ nǹkan tí ó ń ṣe wò díẹ̀, bóyá ó jẹ́ nǹkan tí ó fẹ́ rìn ìrìnàjò lọ sí ìlú tá lọ́ máa ń kó nǹkan torí China ni àti máa ń kó nǹkan bẹ́ẹ̀ torí owó rẹ̀ ò ṣe pọ́okú díẹ̀. Mo bá rí pé ẹlẹgbẹ́ mi fẹ́ rìn ìrìnàjò tí mo rí pé màá kọ́kọ́ bí pé ṣe ǹkan tó lọ ra tí ó pọ̀ lọ títí tó bá ti ní à pé kó pọ̀ máa ni tọ̀. Ǹkan báyi báyi báyi o, wà bá mi rà bọ́. Kẹ́té ti mo bá ti sọ bẹ́ẹ̀ fún, a bá mi rà. Tàbí tí mo bá rí pé ìgbà mí tí ẹlẹgbẹ́ mi yìí tó bá wù témi àti ẹ́ tí àárín wa tó dán dáadáa, mo bá rí pé ó fẹ́ rìn ìrìnàjò lọ kó ẹrù wá, mo bá ti bí pé tọ́, báwo ni o, mo fẹ́ ko bá mi ra ǹkan báyìí wá. Tó bá ti sọ fún mi pé, "à, ẹ́ha ẹlẹgbẹ́ mi, ẹrù tí mo fẹ́ rà ó pọ̀." Níkẹ́tẹ̀ lẹ̀mi na o ni kò sí wàhalá, a yà jọ lọ ní torí èmi náà fẹ́ lọ tẹ́lẹ̀. Ṣùgbọ́n mo ní kí n fi tá ọ lọ́lobó, ó boya ò lè bá mi kó ẹrù wá àti pé ìgbà tí ó ti ní ẹrù rẹ̀ pọ̀ kò sì yọ̀nù ká jọ lọ. Bẹ́ẹ̀ni emi màá ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́. Ìgbà mìíràn tí mo bá wà ní sọ́ọ̀bù mi ní ọjà, wọ́n bá fẹ́ ra ọjà kan tí mo rí pé kò pọ̀, kò tó ǹkan tí ẹni yẹn fẹ́, bá ti ra tọ̀dọ̀ mi tán nta ẹlẹgbẹ́ mi lólobo pe to, ọjà ì ṣó sì wà nísọ́ọ̀ ẹ́?, tó bá wà nísọ́ọ̀ ẹ́ fi rán iṣẹ́ sí mi, to bá ti kówá màá bá a tà. Mo bá ti bá a tà, ín f'owó rẹ̀ rán'ṣẹ́ sí i, ilé aye ó lè lọ títí, títí, títí bẹ́ẹ̀yẹn. Ṣùgbọ́n ẹlẹgbẹ́ mi wá tó jẹ́ pé, pé ẹ beeyan ba ṣe n wùwá dáadáa sí tó, ìwà burúkú náà ni a fi máa san pada. Irú ẹ̀yan báyẹn torí ó ní ẹnìkan tá jọ wà nínú ọjà t'óun ná ta nkan tí mò ń ta. Ban bá ti wá béèrè ǹkan tí ǹ bá ní, màá rán ọmọṣẹ́ mi lọ bá a ipe ǹkan báyìí bá ń fún ọmọṣẹ́ mi kí n bá ẹ tà. Ìgbà mí ní ó ní ẹ́, tẹ́ni yen ò bá ti lè wá fúnrárẹ̀ oun o tà kíni ján kíni kán. Irú ẹlẹgbẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀wọ̀ náà in ni kò sí yọ̀nù. Kì í ṣe, kì í ṣe ǹkan kan. Bemi ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ní ṣe iṣẹ́ nìyẹn kojúbẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orí ilẹ̀ torí ó jẹ́ ǹkan tó ṣe kókó. Ní kété tí emi bá ti ra ilẹ̀, èmi máa gba nọ́mbà si. Nọ́mbà yìí ó jẹ́ nọ́mbà tó jẹ́ pé ó ní àwọn ọ̀nà tí ẹ̀nyẹn máa ń gbé gbà. Torí pé kì í ṣe pé, Torí pé mo ti ra ilẹ̀, ó di dandan kí wọ́n fún mi ní nọ́mbà. Rárá, ó ní àwọn igbesẹ̀ kan tí ẹ̀yin ó gbe gẹ́gẹ́ bí ètò ìjọba tí wọ́n gbé kalẹ̀. To jẹ pé tí ẹ̀yin ò bá gbé irú ìgbésẹ̀ yẹn, eysn lè máa rí nọ́mbà gbà. Ó tún wa máa ń ṣẹlẹ̀ pé ìgbà mìíràn, àwọn onjìbi ti gba aye òde kan nítorí pé irú nọ́mbà yẹn gan wọ́n fi ń ṣe jìbìtì fún àwọn ènìyàn. Torí ẹ rú tó bá ti jẹ́ wípé wọ́n ti rí pé ẹni yìí, ó ti ra nọ́-- ó ti ra ilé yìí, nọ́mbà yìí ló dẹ̀ tọ́ sí i tó yẹ kó ń fún. Wọ́n bá ti rí pé ẹni èèyàn bóyá kó tètè ṣe kiní, nọ́mbà mi ni wọ́n ń fún. Nọ́mbà tí wọ́n wá ń fún mi, wọ́n ti fún ẹlòmíí tó ní ilẹ̀ o. Kì í ṣe pé kiní. Ni wọ́n á dàbí pé èèyàn kan ni wọ́n á máa pín nọ́mbà kankan náà tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Torí gẹ́gẹ́ bí orílẹ̀, ọmọ ẹnì kankan lé ènìyàn o. Nọ́mbà kan, ẹ̀yin wo nọ́mbà tí ìwọ bá ní, ẹwù ẹlòmíì ò lẹ́tọ̀ọ́ sí i. Ó ń kálù ku ló ní nọ́mbà tó yẹ kó máa lò. Ó jẹ́ kí ń rántí ìgbà kan tí ọ̀rẹ́ mi ra ilẹ̀ kan. Ìgbà tó yá, tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilẹ̀ náà, tó fẹ́ máa kọ́ ìṣe àwọn, àwọn ilé kọ̀ọ̀kan lórí ilẹ̀ náà. Torí tí ó fi gbèsìta ká ẹ̀nyẹn máa gbé bẹ́ẹ̀, ló máa gba owó níbí ibẹ̀ lọ́dọọdún. Iba ti ó bẹ̀rẹ̀ sí í gbé ìgbésẹ̀. So nọ́mbà tí wọ́n wá ń fún, ó wá rí pé àhàhà bó ń ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn ìjọba wá wá, wọ́n ní kì í ṣe òun ló ni ilẹ̀ náà. Wọ́n náà òun lò ń ni ilẹ̀, òun lò ń rà á, ìwé tí wọ́n fún òun lé léè, pẹpẹsẹ o. Ìgbà tí wọ́n yín kó mú ìwé wá àti ìwé titẹni, ǹkan kan náà ni. Ǹǹkan tó kàn wọ́ bẹ́ẹ̀ ni pé ọjọ́ tí ẹni níí ra tiẹ̀, ọdún kan síra wọ́n ni. Ẹniyẹ̀n ló kọ́kọ́ rà á. A jẹ́ wípé nọ́mbà tí wọ́n fún ẹni yẹn, náà ni wọ́n fún ọ̀rẹ́ mi ná. Ó ṣe bí ẹni ò wọ̀ ni. Beeni yen se la ilẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ mi nù lórí nọ́mbà. Àti pé èmi máa ń gba àwọn ènìyàn ni ìyànjú pé ní kété ìwọ tó fi lè ra ilẹ̀, ó di dandan kó lè ní nọ́mbà. Ẹ máa mọ́jútó nọ́mbà yín kí wọ́n kó o torí ó dára gan an. Àti pé ìgbà mìíràn tí ẹ̀nyẹn bá fẹ́ ra ǹkan, bóyá ẹ̀nyẹn ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì, bá fẹ́ wá gbé e bá èèyàn nílé, wọ́n ní kí ni nọ́mbà ilé yin. Nọ́mbà ni ó fi jẹ́ ibi tí ẹni tó fẹ́ wá gbé o bá èèyàn nílé, tí ó fi lè mọ ibi tí òun ń bọ̀. Kò ní jẹ́ wípé bóyá ó ń ṣìnà káàkiri àbí à mo ti lọ yí ònílé, bóyá o lọ́ kan lekun oun lekun, ẹ̀hen kò ì ṣe irú ǹkan báyìí. Àti pé láyé isíyìn yii, ìjọba ti ṣe àwọn ètò tó jẹ́ pé ẹlòmíì bí ilẹ̀ tó ń ti tàárí ni ó tún fẹ́ tà fún. So tó bá ti fẹ́ ra ilẹ̀, tó ti rí pé à wọ́n ti tàárí fún ẹnìkan, tó yẹ pé ó ti dẹ́ ilẹ̀ èèyàn méjì àbí mẹ́ta, ni ó ti tètè mọ̀ pé à o yẹ kó bẹ̀rẹ̀ nọ́mbà o kí nọ́mbà má lọ di wàhálà.

Bẹ́ẹ̀ni, ti lọ sí àgọ́ rí láì mọye gbà. Àgọ́ ti inú ìjọ ni, ti ibi iṣẹ́ ni, arín ọ̀rẹ́ ni, oríṣìíríṣìí ni mo ti lọ. Tí ilé ìwé gan mo ti lọ rí. Ìgbà tí mo sì wà ní ilé, ilé ìwé secondary school, a lọ sójú ilé ìwé wa pẹ̀lú àwọn akẹgbẹ́ mi. Ìgbà tí mo dé fásitì náà, mo lọ pẹ̀lú àwọn, àwọn t'a jọ wà ní yàrá ìkàwé. Ìgbà tí mo déèé yí, ẹ̀yin tí mo parí ilé ìwé tí mo dé ilé àwọn ìjọ náà, a lọ sí àgọ́ fún ètò àdúrà àti ìkíni fún bíi ọjọ́ mẹ́ta kan là lọ. Èmi ń fẹ́ràn lílọ sí àgọ́ nígbà mìíràn torí pé máa ní ìṣíjú láàárín níbi ètò ǹkan tó ń ṣe àti pé màá tún ní ìṣíjú ní ǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú náà torí ọ̀pọ̀ àálọ́ té mi máa lọ. Èmi tíì dé ìlú, ìlú, ìlú náà rí torí pé àṣà tí ì ṣe ìlú mi, ó máa ń yàtọ̀ sí ǹkan táa máa ń ṣe ní ọ̀dọ̀ ìlú tí èmi ti wá. Gẹ́gẹ́ bí a bá sì ń lọ àgọ́, ǹkan tí mo máa ń fẹ́ràn jù lọ ni pé wọ́n máa ń fún wa ní owó. Owó tó máa ń fún wa tí bọ́yá tí ìjọ tíwa jẹ́ ti inú ìlú tó máa ń yàn fún wa àbí ti ibi tí mòún ti ń ṣiṣẹ́ wọ́n máa ń fún wa. Ó máa ń pọ̀ gan torí wọ́n ń fún wa ní owó oúnjẹ, owó tí ó jẹ́ pé ni ó gbé wa dé ọjọ́ táa fi kúrò ní àgọ́ náà. Náà ni wọ́n máa ń fún wa torí pé inu ti e máa ń dùn gan. Tí wọ́n bá ti, mo bá ti wà lára àwọn táa bá fẹ́ lọ, táa lọ sí àgọ́ ni màá ti lọ sí ọjà, màá dáná, màá ṣe gbogbo oúnjẹ tí àwọn ọmọ mi ó jẹ àtọkọ̀ mi táa fi lọ táa fi dé. Tó bá jẹ́ ọjọ́ mẹ́ta là lọ ni, n ó ti ṣẹ̀ jọ oúnjẹ náà kalẹ̀ màá ti ṣè bẹ́ kalẹ̀. Tó bá jẹ́ ọjọ́ mẹ́rin náà ni màá ti ṣe ètò oúnjẹ náà kalẹ̀. Ǹkan mìíràn tí mo tún fẹ́ràn ni pé lílọ sí àgọ́ ó máa ń jẹ́ kí n tún rí àwọn ènìyàn tí èmi tí ń mọ̀ rí torí pé kì í ṣe àwa nìkan là ń lọ sí iru àgọ́ náà. Àwọn ẹlòmíràn wá láti ìlú mìíràn wá sí ibi bẹ̀ torí pé yáa ṣe àwọn ètò wa pẹ̀lú wọn. Láti bẹ́ẹ̀ a mọ ra wa kí lórúkọ ẹ, ẹgbẹ́ obìnrin, a mọ orí ẹ̀yẹn tán. Àti bẹ́ẹ̀ náà tí ìwà yín bá jọra, ìyẹn lè gba nọ́mbà ẹlòmíràn yìí bíi tán. Mo fẹ́ràn ǹkan tó ń ṣe àbí mo fẹ́ràn àbí mo ní ìwà, mo fẹ́ràn ìwà rẹ̀ àti bẹ́ẹ̀ yíò pa, ìyẹn ó gba nọ́mbà rẹ̀. Mo rántí pé ní ọdún tó lọ, àgọ́ kan táa lọ, ọ̀rẹ́ mi kan tá ń jọrí ṣiṣẹ́ ṣùgbọ́n ọkùnrin ni. Àgọ́ náà ló ti rí ìyàwó. Ó ṣe ọ̀rẹ́ arábìnrin yẹn náà ló ti sọ fún un pé òun ń fẹ́ràn rẹ̀. Wéré wéré wéré wọ́n bẹ̀rẹ̀ bí ọ̀rẹ́, ó gba nọ́mbẹ̀. Ìgbà tó tú yá, a tún lọ sí àgọ́ arábìnrin yẹn náà ó wá sojú ibi iṣẹ́ wọn. Ohun tún pàdé, ìdíyin ló bá di wípé wọ́n gba nọ́mbà ara ẹ̀yin, wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wọn àti ṣe ìyàwó wọn. Bá itàn gbilé aláyọ̀. Mo gbàdúrà pé kó lọ́hun fi ọmọ rere kó fi ta wọ́n lọ́rẹ. Èmi ń fẹ́ràn lílọ sí àgọ́ torí pé màá rí àwọn èèyàn tí èmi tí ń mọ̀ rí. Ǹkan tí èmi kò mọ̀ rí, màá tún kọ́ ǹkan tuntun. Idi ni tí mo fi ń fẹ́ràn rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Aà! Mò ń kọ lẹ́tà gan-an. Inú mi de máa ń dùn torí pé mò máa ń bá àwọn ènìyàn kọ lẹ́tà. Pàápàá jùlọ àwọn bàbá bàbá mi, àwọn ìyá mi gbogbo, mò máa ń bá wọn kọ lẹ́tà. Ayé ìgbà náà lóhùn tí ó jẹ́ pé kí kọ lẹ́tà ó ṣe ó jẹ́kan ní àwùjọ tó yẹ pé èèyàn máa ń kọ lẹ́tà gan-an. Ó jẹ́ ayé àtijọ́. Ayé àtijọ́ ni mò wá ń bá àwọn bàbá mi, àwọn ènìyàn lóríṣiríṣi kọ lẹ́tà torí ìgbà na kò sí ǹkan tó ń jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀, kò sí fóònù. Lẹ́tà ni a kọ, a fi ránṣẹ́ sí àwọn mọ̀lẹ́bí wa. Bí ìgbà yẹn bí àpẹẹrẹ, ìgbà tí ìyá mi àbí bàbá bàbá mi tó bá gburo ènìyàn, bóyá tó ń rí pé ẹnìkan ń lọ sí ìlú Ghana lóhùn, níkẹ́tẹ̀ẹ́ ni wọ́n ti pè mí pé "Dákun, wá bá mi kọ lẹ́tà". Lẹ́tà yìí ni ẹni yen ò mú lọ. Gbogbo ǹkan tó ń fẹ́ bá ẹni yan sọ, á wà nínú lẹ́tà yìí. Bóyá ó ń fẹ́ kí èèyàn bá òun ra ǹkan tó fi ránṣẹ́ ni àbí bóyá ǹkan kan ṣẹlẹ̀, gbogbo ǹkan ìwọ̀n yìí ni ó wà nínú lẹ́tà yìí. A ti pé paapaa jùlọ lẹ́tà wà fún a-a-ain ọ̀nà táa máa ta àwọn èèyàn máa fi ń bá ara wọn sọ̀rọ̀. Oun na ni lẹ́tà wà fún. Ìgbà mí kí í pan dándán pé kí èèyàn bá kọ lẹ́tà bóya èèyàn ń bèèrè ǹkan, ìgbà ó máa wà fún wípé èèyàn fi ń kíri èèyàn kí èèyàn fi búru àti wípé èmi mọ́ ẹ́tà kíkọ kọ ní èdè Yorùbá torí mo fẹ́ràn Yorùbá ní sísọ. Àti wípé Yorùbá jẹ́ èdè tó dùn gan-an torí pé, à ní ọ̀rẹ́ ìgbà tí mo wà ní ilé ìwé gíga, àwọn ọ̀rẹ́ mi ò ní èdè Yorùbá, ó dùn lẹ́nu mi gan-an pé tí mo bá ń sọ, ó máa ń sàwọn bí i pé ó di dandan káwọn kọ èdè lá-- bí wọ́n ṣe ń sọ Yorùbá. Àti pé nígbà mìíràn tí èèyàn bá fẹ́ bá àwọn òbí wa yìí kọ lẹ́tà, àwọn òdojúkọ mi tí mo máa ń pàdé ńi pé, àwọn Yorùbá mi tí wọ́n máa ń sọ, kódà èmi sì gbọ́ rí, màá tún máa sọ fún wọn wípé "ẹ túmọ̀ rẹ̀ kí n lè kọ, léde tìtẹ̀ mi". Torí Yorùbá jẹ́ àwọn ọ̀rọ̀, ó ní àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ mìíràn. Nígbà mi teyan lọ sọ ẹ, èèyàn ò tí ì gbọ́ irú ẹrí. Àti pé láàyè free, nígbà mìíràn níbi iṣẹ́ ni lẹ́tà ni là á máa fi ránṣẹ́ sí àwọn ènìyàn. Torí bóyá ó máa ní irú àwọn èèyàn kankan tó yẹ pé lẹ́tà là á gbọ̀ dọ fi ránṣẹ́ sí wọn, tí ó fi mọ̀ wípé ẹni yìí, a fún wọn ní ìtẹríba kì í ṣe pé a jọra wa lójú. Pàápàá jùlọ bóyá a fẹ́ kí wọ́n wá síbí ètò wa, lẹ́tà là á kọ sí wọn. A lè sọ fún wọn lórí fóònù. Láyé sí inú, à ṣé ń kọ lẹ́tà. Kò kẹ́ dà bí ayé àtijọ́ ni. À ṣé ń kọ lẹ́tà ní ayé ọ̀la jù yi ná. Ṣùgbọ́n lẹ́tà wa kíkọ, mo fẹ́ lè ní kò é, kò é lọ títí, kò pọ lọ títí bí ayé àtijọ́. Torí pé tí a bá fẹ́ pé àwọn ènìyàn síbí ètò, lẹ́tà là á fi ránṣẹ́ sí wọn. A kò lè pè wọ́n lórí fóònù àgbéká wọn wípé "ẹ wá síbí ètò wa" rárá kò bójú wọn. Lẹ́tà là á kọ bá fi ránṣẹ́ sí wọn. Ìgbà mìíràn náà tí àwọn ọmọ wa wọ́n bá fẹ́, táwọn àkẹ́-- èh, tó ń kọ́ wọn nílé ìwé bá fẹ́ ká wo òbí, ó wá fún pàdé òbí, lẹ́tà ni wọ́n ó kọ sí wa. Wọn ò lè sọ fún wa lórí, ẹ́ n, ẹ́ n fóònù wípé ká wá láì wo n à kẹ́ wa lẹ́nu. Lẹ́tà ni wọ́n ó kọ fún wa torí pé ìgbà mìíràn lẹ́tà ni màá máa rán wa létí tí a bá ti ri dán i pé "à wọ́n ní kí n wá síbí báyìí ní ọjọ́ báyìí". Kì í ṣe wípé tó bá sọ, tó bá sọ fún mi lórí fóònù, mò lè gbàgbé. Lánàá torí náà lẹ́tà ò ṣe pàtàkì láwùjọ gan ni.

Rárá o, mi e mú òògùn lójoojúmọ́. Ati wípé gẹ́gẹ́ bí ènìyàn kò da kí ẹ máa mú òògùn lójoojúmọ́. Láìṣẹ pé èèyàn, ara èèyàn ò yá. Táre èèyàn bá yá lásán ni ó máa ń da kí eeyan máa mú òògùn lójoojúmọ́. Àti wípé àwọn dókítà máa ń gbà wá ní ìyanjú pé kò da kí ẹeyan máa mú òògùn, òògùn torí nǹkan tí ń ṣe lára èèyàn lọ́pọ̀ ìgbà kò da. Àwọn dókítà náà wọ́n mọ iṣẹ́ tí òògùn ń ṣe. Wípé nǹkan táwọn fún wa, nǹkan báyìí ló ń ṣiṣẹ́ fún, nǹkan báyìí ló ń ṣiṣẹ́ fún. Òmi gan, nǹkan tẹ lo fún kọ́ ni ó lọ ṣe láàgò ara. Nǹkan mii ni ó ń lọ ṣe láàgò ara tí ó dá wàhálà kalẹ̀ sí ara èèyàn. Ìpàpá jù lọ, èmi gẹ́gẹ́ bí ènìyàn èmi ò mú òògùn torí èmi e fẹ́ràn òògùn mímu. Kódà kò fẹ́ rè mí, ìn kókó mu omi. Mo bá ti mu omi dáadáa bií lítà kan ín lo sun ni, ín dùbúlè sùn, kí n tó jí, ara mi ó ti jí pépé, èmi ee mú òògùn. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ mi àti ọkọ mi won e mú òògùn torí òògùn o da. Òògùn àkọ́kọ́ tó wà fún àwa ènìyàn láyé yìí in naa ni omi mímu. Omi mímu jẹ́ òògùn. Àwa ènìyàn kẹ̀ fi ojú dí ní wípé ah, ṣe bómi lásán ni, kíni ń ṣe lára? Omi mímu, òògùn alákọ́kọ́ tó yẹ pé kò sí nǹkan tó lè máa ṣe yẹn láyé. Kọ́kọ́ fún ni omi. Èmi máa sọ kí àwọn èèyàn máa mu omi loorekoore torí kò sí, o bá ṣe mu omi, òún tọ ìdòtí ara èèyàn jáde. Típé ìgbà mìíràn èmi máa sọ sí pé kí àwọn èèyàn máa jẹ èso. Tí èèyàn bá ń jẹ èso kò, kò pan dandan kí èèyàn máa lo òògùn torí àwọn èso yìí ó ní agbára nínú ara wa ju òògùn mímu lọ. Èmi e ṣe ènìyàn tó jẹ pé máa ń sọ fún èèyàn pé mu òògùn yìí, mu òògùn yìí, àbí iru eleii. Kóda àwọn ọ̀rẹ́ mi mìí tó ń wá ọmọ gan, èmi ee gbi wọn ní ìyanjú pé ki wọn máa mú òògùn torí òògùn àwọn èèyàn, àwọn dókítà ò ní sọ òótọ́. Olójú èyí tó ń sọ òótọ́ ni wọ́n. Òògùn o dá lára, èmi máa sọ òògùn o dá ni ara èèyàn. Tori pé ìgbà kan tí bó yá bí ọdún méjì sẹ́yìn àbọ ọdún mẹ́ta tí àìsàn yìí gbàgboro kan kí wọ́n ń pè COVID-19. Wọ́n ní à o ní òògùn kan o tá èniyàn bo lò gbà àbí kíni kan tí èèyàn bo lò máa lò torí ó ní ìpele méjì kan tí èèyàn bo lò tẹ̀lé. Ìgbà tí ó yá, àwọn tó gba òògùn nìkan wàhálà wọn, ǹkan tó ṣe wọ́n èèyàn gan o léró wípé a, ṣebi ẹ ti gba òògùn yìí kò yẹ kí nǹkan báyìí ó tún máa ṣe yín. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, won tún rì. A rí wípé ìgbà tó yá wọ́n ní ìdí tí COVID-19 yìí fi pọ̀ ni wípé kìi ṣe pé àìsàn ni àwọn èèyàn, àwọn èèyàn òyìnbó ni wọ́n fi sínú afẹ́fẹ́ tó fi tẹ̀ká bẹ̀yẹn torí pé wọ́n fẹ́ kí àwọn èèyàn díkùn láyé. Wọ́n ní àwọn èèyàn ti pọ̀ jù, nínú ni wọ́n fi fẹ́ irú nǹkan báyen sáye. Ẹ̀yin náà e wo ru nǹkan, àwọn èèyàn ti sáré, wọ́n ti lọ gba òògùn náà. A rí i pé ní ìjẹta tí mo wà lórí íńtánẹ́ẹ̀tì tí mo n wo nǹkan tó ṣẹlẹ̀ ni mo rí i lórí íńtánẹ́ẹ̀tì pé wọ́n ní à, pé kí àwọn tó gba òògùn wọn láyé ìgbà ni bó yá bí ọdún oogun COVID-19 wi pé wọ́n bẹ̀rẹ̀ sí ní kú ní June, ní ẹni oṣù kẹfà nípé torí pé wọ́n gba òògùn nii. Pé òògùn nìí ń fẹ́ fi dí àwọn eniyàn kú láyé torí pé wọ́n ro pé àwọn èèyàn wọ́n ti pọ̀ jù láyé. Ẹ̀yin náà wo ru nǹkan báyen lóríṣiríṣirisirisi. Àti pé bí ọmọdé, èmi ò fẹ́ kí wọ́n fún àwọn ọmọdé ní òògùn mímu.

Ìgbà tí mo máa ń ṣe ìmọ́tótó ilé ti tẹ̀ mí. Ó pín sí ọ̀nà oríṣiríṣi o. Torí èmi ní yìí, mo jẹ́ ènìyàn tó yẹ pé kò sí ọjọ́ tí mi lè ṣe ìmọ́tótó ilé. Ọjọ́ tí òun bá ti bù mí, mo bẹ̀rẹ̀ ìmọ́tótó ni. Torí àwọn Yorùbá náà ló máa ń sọ pé ìmọ́tótó ló lè ṣẹ́gun ààrùn gbogbo. Ìmọ́tótó jẹ́ nǹkan tó yẹ pé èmi fẹ́ràn jù láti ṣe. Kódà tí mo bá wá sí ilé ẹ ti mo rí pé inú ilé rẹ ò mo, ṣe pé bóyá mo wọ inú yàrá rẹ, bóyá ìta ilé ẹ mo rí pé kò mọ́, èmi ò ní jẹ oúnjẹ rẹ. Ín ní mu omi líẹ̀ rẹ́ gan, yín ní gbé kọ́ọ̀bù omi rẹ sẹ́nu dípò pé mo jẹun nínú ilé ẹ. Èmi fẹ́ràn kí ẹ̀yàn máa ṣe ìmọ́tótó. Ìgbà tí mo máa ń ṣe ìmọ́tótó, ọjọ́ àkọ́kọ́ ó bọ́ sí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́, bíi ọjọ́ Satide. Mo máa ń fi ṣe ìmọ́tótó nínú ilé mi, màá gbálẹ̀. Kì í ṣe pé ní ọjọ́ lásán náà tó bọ́ sí ọjọ́ ẹnu iṣẹ́ bóyá mi ò gbálẹ̀. Sugbọn ọjọ́ Satide jẹ́ ọjọ́ tó yẹ pé màá gbá gbogbo kọ̀rọ̀kọ́rọ́ nínú ilé, màá nu ilẹ̀ ilé mi. Gbogbo balùwẹ̀ tá ń wẹ̀ ilé yàgbẹ́, gbogbo ẹ̀ pàtà ni màá fọ. Màá fọṣọ àwọn ọmọ mi, màá fọṣọ ọkọ mi. Mo ṣe ń fọ ni mò ń dáná, mo ṣe ń dáná ni mò ń gbálẹ̀ ni mò ń ṣe gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ ni. Kí wá sí ọjọ́ Satide ló rọ̀ mọ́ tí èmi máa ń ṣe ìmọ́tótó ilé ti tẹ̀ mí. Ìgbà mìíràn gan tí ǹ bá lọ ibi iṣẹ́, ó yá lọ̀jọ́ Mọnde. Òun jẹ́ ọjọ́ S-Sunday tó yẹ pá máa ń lọ sí sọ́ọ̀sì. Ọjọ́ ìsinmi èmi máa ń ṣe ìmọ́tótó ní ilé mi. Ǹkan tí mo túrá pàkí sí ní ayé yìí ni pé gẹ́gẹ́ bí obìnrin, a ní nílò láti máa ṣe ìmọ́tótó ilé wa. Kì í ṣe pé ká kàn fi ilé wa kalẹ̀ ní ìdọ̀tí. Yálà obìnrin ni àbí ọkùnrin kò dá ká kẹ̀ fi ilé wa kalẹ̀ bẹ́ẹ̀ yẹn. Torí pé ìgbà mìíràn tí èèyan o bá ṣe ìmọ́tótó ara, ẹ̀ ìmọ́tótó ilé, àra eyàn ó máa rùn. Kò sí bí ẹ̀ yẹn ṣe fẹ́ ṣe. Ara àwọn ọmọ gan tá ẹ̀yàn ní, ara ó wan, ara ò máa rùn torí a ṣó tó mọ́, yóò máa rùn tán ẹnìkan nínú ilé. Ǹná ló fi jẹ́ pé mò ń sọ fọ́kàn mi pé ṣé ó mọ̀ wípé ilé kankan ó ní òórùn títì ẹ? Mọ̀ ní à, wípé kí mò ó lọ sí ibi bẹ́ẹ̀ lórí. Ilé kankan láyé yìí ó ní òórùn títì ẹ. Ǹjẹ́ ò rí dára wípé a, mò lọ sí ilé kan àbí bóyá ìyẹn yóò na. Òórùn ilé yìí ó jọ Òórùn ẹnìkan tí mo mọ̀. Ẹ̀hẹn. Ìmọ́tótó ló jẹ́ kó mọ̀ pé òórùn ilé ó jẹ́ òórùn ibìkan tó wọ̀n. Àbí bóyá ó jẹ́ òórùn ibìkan tó dé rí àbò jú òórùn ẹni kan tó mọ̀ rí. Ẹ̀hẹn. Ìmọ́tótó ló dé bẹ́ẹ̀. A sì, ẹni tí ẹ̀ bá ṣe ìmọ́tótó ilé mo, òun náà ní òórùn títì ẹ. Òórùn rẹ̀, ó ní bí ó ṣe ń rùn. Òórùn ilé ẹni tó mọ̀ àti ẹni tí ò mọ̀, èèyan lè fi wé ara wọn. Èèyàn ó rí pé ìyàtọ̀ wà níbẹ̀. Ọ̀jọ̀ tí e mi tú máa ń ṣe ní ọjọ́ téè mi, ọ̀jọ̀ tí mo máa ń ṣe ìmọ́tótó jẹ́ pé mò máa ń ṣe juice fún àwọn ọmọ mi. Torí èmi fẹ́ káwọn ọmọ mi kó mu àwọn ohun inú ìdí itá yí. Èmi ò mú, màá ṣe nǹkan tó máa mú fún, tó máa mú fúnra wọn. Àwọn tí ẹlẹ́rìndòdò yìí, èmi ò mú, màá ṣe fún wọn. Ọ̀jọ̀ tí emk máa ń ṣe ìmọ́tótó ilé, ọjọ́ náà ni mò máa ń fọ ọkọ̀ mi. Torí màá gbé lọ rí tí òun ti fọ. Èmi ò ki n fọ ọwkoọ̀. Yálà náà ọkọ̀ mi, à gbé lọ rí tí òun ti fọ. Ó di ìgbà tí ọkọ̀ gan bá dọ̀tí kò tó fọ̀. Tó bá ti rí pé à, ó ti ṣe, ọjọ́ mi lò kọ̀, ó ṣe kì í ní. Bá ṣe ṣe pé ìyẹn jẹ́ ẹlẹ́dẹ̀, wàá lọ gbe fún wọn kó wọ́n fọ̀ bí ọ̀rẹ́ mi kan. Ẹ ri ìmọ́tótó dá láyé yìí. Ọkọ̀ rẹ́ ra ọkọ̀ fún, tí ẹ̀ bá rí bó ṣe ń lo ọkọ̀, bí ọkọ̀ yìí ṣe dọ̀tí. Obìnrin ni o. Ẹ rò wípé wọ́n ṣẹ̀ gbé ọkọ̀ yìí jáde láti inú ẹrọ̀fọ̀ ni. Mo ní wà, ìgbà tó fẹ́ gbé àwọn rọ̀ran àwọn ìrókò wa ní ibi iṣẹ́, mo ní kó má gbé àwọn. Èmi mo wọ́n sọ fún mi pé à, kí ló yẹ pé tí kí ló já gbé wọ́n yá? Ẹni tó yẹ pé ọkọ̀ ẹ dọ̀tí. Ipé ṣe ìrì bo ṣe rí ni pé tí ẹ̀yẹn bá dé ibi tá àwọn ìyẹn ń páàkì ọkọ̀ wọn sí, ìpè ọkọ̀ rẹ ló dá yàtọ̀ tó dọ̀tí níbi bẹ́ẹ̀. Pé ẹni kan bá nà, tótó ohun tí ẹ wọ ọkọ̀. Tí mo bá rí àwọn òórùn tó ń jáde nínú ọkọ̀ ẹ, pé òun di tọ́sẹ́nu tó ń fi dé ilé ni. Pé òun ò mọ̀ bó ṣe ń ṣe. Tí ẹ bá sì rí ẹni yìí, ah! Oge rẹ̀ pọ̀ bí. Oge rẹ̀, tí ẹ bá rí òge rẹ̀ kò sí ẹni tó so gé tó ní ibi iṣẹ́. So ìmọ́tótó.

Bẹ́ẹ̀ni, mọ máa ń jẹ gọ́ọ̀mù. Ṣùgbọ́n gọ́ọ̀mù jíjẹ mi kìí ṣe gbogbo ìgbà torí pé gọ́ọ̀mù kò dáa fún ẹyín wà gán, pàápàá ọmọdé àbí àgbàlagbà, pàápàá jùlọ àwọn ọmọdé. Gọ́ọ̀mù ò dáa fún ẹyín wa. Ṣùgbọ́n ìgbà kan kan mo máa ń jẹ, pàápàá jùlọ tí mo bá rí pé mo jẹun, bóyá mọ ṣẹ̀ jẹun tán, mọ wá rí pé ọkàn rìn mí, ó ṣe bíi pé mo fẹ́ bí, màá jẹ gọ́ọ̀mù. Tàbí bóyá mò ń lọ sí ibi iṣẹ́, mọ wá ṣẹ fọ́nu tán, mo dì dandan kí n fi gọ́ọ̀mù sí ẹnu mi. Ìgbà kánkan náà mo máa ń ṣe. Ìgbà mìíràn tí mo tún máa ń jẹ gọ́ọ̀mù ni pé bóyá mo ti wà lẹ́nu iṣẹ́, níbi iṣẹ́ fún, mo ti ṣiṣẹ́ fún bí wákàtí méjì, mo rí pé mi ò bá ènìyàn sọ̀rọ̀. Ẹ̀ mọ̀ pé tí a bá yá ẹnu wà yìí fún bí wákàtí kan gan, wákàtí kan gan pọ, fún ìgbà ìṣẹ́ ju díẹ̀, ẹnu wa yóò máa rùn. Síbẹ̀síbẹ̀ pé bóyá a ti fọ́nu àbí kíni, ẹnu yìí ó ruń, torí pé a fi sọ ọ̀rọ̀ jáde. Ìgbà mìíràn, mo máa ń fi gọ́ọ̀mù ṣẹnu torí mi ò fẹ́ nǹkan tó fi jẹ́ pé màá máa bá èyán sọ̀rọ̀, ẹnu mi ó máa rùn àbí ẹni ni ó fọwọ́ bómu pé ẹnu mi run, irú nǹkan báyẹn, a ríi pé kò bójú mú Ìgbà mìíràn tí mo tún máa ń jẹ gọ́ọ̀mù ni bóyá bí n bá wà nínú oyún torí èmi jẹ́ ènìyàn tó jẹ wípé, mo máa ń dí tọ́ ṣẹ́nu gan an. Tí bẹ̀rẹ̀ sí ní jẹ́, òun náà rí ìyàtọ̀ tó wà ní àgọ ará rẹ̀ torípé kò di itọ́, kò máa po itọ́ sí ẹnu. To yẹ pé bóyá bọkọ rẹ̀ náà ń jẹun t'ọkọ rẹ, si ń sọ̀rọ̀ p'òun o fẹ́ iru nǹkan báyi. Ìgbà mìíràn náà gẹ́gẹ́ bí ènìyàn, àwọn dọkítà náà máa ń gbà wá níyànjú. Torí mo rántí ìgbà táa mọ lọ fún àwọn ètò kan t'àwọn dọkítà kàn ṣe, a bá tẹru ẹ̀, wọ́n ní ẹnu wa yi ò dá, ká máa gbé ẹnu wa jo torí wi pò dá fún ago ara wa. Kò dá ká kẹ́dà kẹ́ẹ, ká máa sọ̀rọ̀, ká máa ṣe nǹkan kan yí pé tó bá jẹ pé èèyàn gan o sí lọ́dọ̀ wa, a lè ra gọ́ọ̀mù. A bá ti ra gọ́ọ̀mù ta ju sẹ́nu, a rí i pé àwọn ẹnu wa yìí, a máa lọ sókè, a máa lọ sílẹ̀. Ipe ńǹkan tí ara wa fẹ́ ni. Ní náà mo fi rò pé ìgbà mí, èmi máa rà á sílẹ̀. Kì í ṣe pé mo kàn rà á síle pé a kì í máa jẹ ẹ́ torí àpọ̀jù ẹ náà kò dá fún ènìyàn, ó ń ba eyín, eyín ènìyàn jẹ́. Màá tọ fi ṣẹ́ ẹnu náà, màá jẹ ẹ́, màá jẹ ẹ́. Ìgbà mìíràn tí mo bá fún àwọn ọmọ mi àti ẹ̀ti fún ọmọdé náà ló ṣòro díẹ̀. Mo á fẹ́ jókò tí wọn kì í mójú tó wọn torí ọ́n bá lọọ gbé mi lásán, kò tún dá fún ara èèyàn. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ìgbà mìíràn mo máa ń jẹ gọ́ọ̀mù ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, a, mo máa ń po ohun ọ̀ṣọ́ sára o. Èmi gẹ́gẹ́ bí obìnrin, mo fẹ́ràn ohun ọ̀ṣọ́. A, dé bí pé owó tó yẹ kí n fi jẹ ohun kan, mo lè fẹ́ ra ohun ọ̀ṣọ́ sí ara, torí pé ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn jù lọ láti ìgbà tí mo ti kéré. Àwọn ọ̀rẹ́ mi gan mọ̀ mi, èmi ò lè múra kí má lo ohun ọ̀ṣọ́. Kóra ìyálàbúya ni ìjáde kúrò nínú ilé, ẹ́ ri ohun ọ̀ṣọ́ létí mi. Bẹ́ẹ̀ tí ẹ rí i lọ́run, ẹ́ ri létí mi. Emi wí pé mo ní èyí tó yẹ pé mi yóò kó lára mi, ó wà lára mi, mo fi ń sùn, mo fi ń jíni. A ti pé gẹ́gẹ́ bí obìnrin, èmi ò fẹ́ràn kí ènìyàn, pàápàá jùlọ obìnrin, kó máa má lo ohun ọ̀ṣọ́. Nígbà ẹlòmíràn ni títe tí tòun bá fi ṣetí pé ohun yìí má bụ ṣe ń yọ àbí bóyé tí máa ń ta ohun bákan bákan, iná ni òun yìí fi lò. Èmi ò fẹ́ràn obìnrin tí ì lọ ohun ọ̀ṣọ́. A ti pé tọ, wọ́n ní àwọn ọjọ́ mí wà tó yẹ pé nínú ìjọ yìí, wọ́n gba wọ́n láyé láti máa lo ohun ọ̀ṣọ́, pé wọ́n ní kò da. Ṣùgbọ́n ní títẹ mí ò, èmi ń lo ohun ọ̀ṣọ́. Ó da ọ kò da o, èmi lòún tẹ́mi. Ṣé ayé tó ti di ayé ọ̀la ju tí ó yẹ pé ọkùnrin kan lo ohun ọ̀ṣọ́ láyé ta wà yìí? Ọkùnrin náà, wọ́n ni ohun ọ̀ṣọ́ ṣe ohun tó yẹ pé ohun ọ̀ṣọ́ wọn. Tóbi obìnrin kan bá lòó, Eniyan mọ̀ pé a, nǹkan tó lò yìí tọkùnrin náà ṣe fún obìnrin. Ohun ọ̀ṣọ́ ó gbé ní oríṣiríṣi. Ọkọ mi náà, ọkọ mi náà lo ohun ọ̀ṣọ́, tòun lè máa ń fẹ́ràn kí ọkọ mi lò, torí pé ó máa ń tún bu ẹwà kún ẹwà eyan tí èèyàn bá ń lo. Bẹ́ẹ̀ naa ni àwọn ọmọ mi náà, wọ́n máa ń lo ohun ọ̀ṣọ́. Pàápàá jùlọ ìdí tí èmi máa ń fi mú káwa oninrin, ka máa lo ohun ọ̀ṣọ́ nìyẹn. Pé ohun ọ̀ṣọ́ tí obìnrin bá ń lò, ó máa ń pa kún ẹwà wa. Ẹwà wa tún máa ń jáde sí i. A máa ń tún ní ẹwà tó pọ̀ sí i, a máa ń yàtọ̀. Torí pé ó tún máa ń gbé àwọ̀ ìwà mí jáde nínú àgọ́ ara wa, ó tún máa ń jẹ́ ká mú dùn wò láwùjọ. Torí bí àwọn èèyàn mọ̀ mí, àwọn èèyàn mọ̀ mí gẹ́gẹ́ bí mo ní ohun ọ̀ṣọ́ lóríṣiríṣi. Náà dì mí ní ohun ọ̀ṣọ́. Títí èyí tí mò ń wọ̀ lọ ibi iṣẹ́, ó yàtọ̀ sí èyí tí mò ń wọ̀ lọ sóde àríyá. Èyí tí mò ń wọ̀ lọ sóde àríyá ó yàtọ̀ sí èyí tí mò ń wọ̀ lọ sí ilé ìtajà mi. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mò ń rí i. Ṣe èyí tí mò ń wọ̀ lọ sí ilé ìtajà mi, a, bó bá ṣe, irú aṣọ tí mo bá wọ̀ ó ní ohun ọ̀ṣọ́ sí i títí. Èmi fún ohun ọ̀ṣọ́, fún ohun ọ̀ṣọ́, èyí tó bá yẹ fún ṣòkòtò ó yàtọ̀ sí èyí tó bá yẹ fún ẹ̀ ìro àti bubá. Ẹ̀hẹ́n bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, bí ohun ọ̀ṣọ́ ṣe rí ni, náà ni èmi ṣe fẹ́ràn rẹ̀ lọ. Èmi è sì fi ṣe rí. Kó làkún ọkọ̀ já lẹ́nu ọ̀nà ilé ìtajà mi, èmi ó pè wọ́n. Èmi fẹ́ràn ohun ọ̀ṣọ́. A ti pé rí lọ ohun ọ̀ṣọ́ yìí mo rí dájú pé ní ọdún kan sẹ́yìn, ọ̀rẹ́ mi kan ń sọ létí mi. Ọ̀rẹ́ mi yìí wà ní àwù, ìlú òyìnbó ní Àdúgbà. Ó ń sọ létí mi wọ́n ní tí mo rán fẹ́ ọ̀rẹ́, pé ohun ọ̀ṣọ́ èyí tí èèyàn bá ra sílé, owó rẹ̀ máa ń pọ̀ sí i ní tó bá yá. Pàápàá jùlọ ohun ọ̀ṣọ́ tí èmi máa ń ra, gold ni. Èmi kẹ̀rẹ̀ ohun ọ̀ṣọ́ ra dáradára, gold ni mò ńi emi maa n ra. Nígbà mìíràn, tó, àti gbá ni, tí mo ti, tó dàwipe motun òun tún rà kan ju tàtẹ̀yìn wá lọ. Dé bí pé, a, owó ẹ̀ tí mo ra fira lọ́dún ni mo bá gbé lọ sójà, ó tún yàtọ̀ sí owó, torí pé ojo, ọ̀dọọdún ojoojúmọ́ bí ojoojúmọ́ ni owó rẹ̀ ń pọ̀ sí i. Torí pé ìgbà tí ọmọ mi tó fù wọ yunifásítì tó fẹ́ san owó tí yóò san owó kankan ní ilé tí yóò ṣe lọ́wọ́ kankan, kía ni mo gbé ohun ọ̀ṣọ́ kan jáde tí mo gbé lọ sójà. Owó ẹ̀ ṣọ ẹyọ kan, a fi san gbogbo ǹkan tó fẹ́, tó fẹ́ gbé lọ. Èmi máa ń fi gbà awon eyàn ní ìmọ̀ràn. Pàápàá jùlọ òbínrin, ẹ gbinyanju kẹ́ máa wo ohun ọ̀ṣọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó mó lérò fún ìlera mi. Ṣé ẹ rí èmi gẹ́gẹ́ bí ènìyàn, èmi e fi ilé-ìdáná mi, mi fi bá'yàn ṣeré torí mo fẹ́ràn láti lọ sí ilé-ìdáná mi kí n dáná oúnjẹ tí mo lérò fún ìlera mi. Paapajúlọ́ oúnjẹ tí èmi máa ń ṣe, oúnjẹ tí mo rí pé á fún ara wa lókun àti agbára lẹ mi maa n ṣe. Lákọ̀kọ́ná, èmi ní ìwé tí èmi kọ oúnjẹ tí mò ń ṣe fún mọ̀lẹ́bí mi. Èyí tí ń ṣe ní ọjọ́ álàmisí, ó yàtọ̀ sí èyí tí ń ṣe ní ọjọ́ ojímọ́. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀, lèmi ṣe máa ń ṣe oúnjẹ ti tèmi. Ṣé wá rí àwọn oúnjẹ tí mò ń ṣe yìí, èmi máa ń rí dájú pé àwọn oúnjẹ tí mò ń ṣe kì í ṣe àwọn oúnjẹ tó jẹ pé àwọn chemical ti wọ̀ àbí ipé kò ní dáa fún ìlera wa. Àwọn oúnjẹ tó jẹ pé tó bá ń jẹ, ìwọ gan a mọ̀ pé ìwọ ń jẹ oúnjẹ. Kòdigbà tí wọ́n bá sọ fún ọ wípé a, oúnjẹ yìí á ṣe dáadáa lára rẹ, kò tó mọ́. Jíjẹ tó bá ti rí lójú gan, ìwọ gan o mọ̀ pé oúnjẹ yìí ó dáa fún ìlera ènìyàn. Àti pé àkọ́kọ́, ṣé ẹ ri, èmi máa ń gba àwọn ènìyàn níyànjú pé kí wọ́n máa jẹ oúnjẹ gidi torí ìlera wọn. Torí oúnjẹ t'ẹ̀yan bá ń jẹ, iná ni àwọ ènìyàn a máa gbé jáde. Àwọn ènìyàn í gbàgbọ́. Àwọn ẹlòmí maa n wó boya, "à, boyá creamu ni," èmi ni pé ni mò ń fi pa ara mi. Kò sí nǹkan kan tí mò ń lo. Èmi ká ń jẹ àwọn oúnjẹ tí mo ní tó dáa fún ìlera mi, iná lèmi ń jẹ. Èmi e bá woń jẹ àwọn mídi mídi, mídi mídi yìí, mò ń ṣì bí mo ṣe ń jẹ. Bẹ́ẹ̀ náà mò ń hun mu omi ní àsìkò, èmi e fi omi ṣeré. Ṣé ẹ rí èso? À, kọ́, ò sí èso òun tí n fẹ́ràn jùlọ. Èmi ò tí rí èso tí n fẹ́ràn jùlọ láyé torí pé èmi e fi bá'yàn, èmi fi bá'yàn ṣeré torí pé ọjọ́ ọjà, tó bá ti bọ́ sí ọjọ́ ọjà torí a ní ọjà èso ní ọ̀dọ̀ wa bíbàí. Ọjọ́ tó bá ti bọ́ sí, kété láròkùtùkùtù, lẹ́ti rí mi níbi ibẹ̀. Mo ní àwọn ìyàwó àwọn olówó yi, olówó yi, ni wọ́n gbáwọn mọtó woń kalẹ̀ ti won mú inú ọjà wá ti won mo wá rà. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀, bẹ́ẹ̀ bẹ́ẹ̀, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èmi é kán didí jẹ oúnjẹ àwọn, àwọn oúnjẹ ìgbàlódé. Paapajúlọ́ ṣé ẹ rí àwọn oúnjẹ táwọn bàbá ńlá wa ń jẹ láyé àtijọ́. Àwọn oúnjẹ yìí máa dà púpọ̀. Sugbon àṣà ti ìṣẹ̀ṣe tó gba lé òye dẹ́ rádaráda yìí, kò jẹ́ ká máa rán tí àwọn oúnjẹ yìí mọ́. Mo ní àwọn oúnjẹ ayé ìsín, àwọn ìjàǹbá tó ń fà sí ara ènìyàn. À, ẹnu ò lè sọ tán. Torí pé ibẹ̀ lẹ rí àwọn ǹkan oríṣiríṣi ti wóń fi sínú oúnjẹ. À ń rò pé ó igbádùn láwọn únjẹ láì mọ̀ pé ìyà, ìyà lẹ ń kọ́ lọwo, lẹ lẹ ń kọ́ lẹ́tà si, tẹ ń jẹ. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀, èmi máa ń gba àwọn ènìyàn níyànjú gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi kan. Ọ̀rẹ́ mi yìí ó fẹ́ràn oúnjẹ àwọn ìgbàlódé yẹn kò sára tí ó lè fi dá. Èmi máa ń sọ fún, "máa dọ́wọ́ gùn bí oúnjẹ àwọn ìgbàlódé. Máa jẹ oúnjẹ gidi toró po lérò fún ìlera rẹ. Torí ìlera rẹ àti ìlera àwọn fámíly ẹ, àwọn ọmọ ẹ at'ọkọ e. Ó ṣe kókó. Keẹ́sẹ́ gbogbo igbá lẹ́ekan máa jẹ àwọn oúnjẹ tó ní ṣúgà nínú, àwọn oúnjẹ tó dùn, tó dùn, tó dùn. Kó dáa. Bí ẹ máa ń sọ, ẹ máa gbọ́. Kó dáa. Àwọn àìsàn oríṣiríṣi tó gbòdekan yìí kò sí láyé àtijọ́. Láyé àtijọ́, láyé àwọn bàbá ńlá wa, wọ́n ń jẹ oúnjẹ gidi. Signon ṣé ẹ rí láyé ìsín yìí tí kò sí oúnjẹ gidi, àwọn oúnjẹ ìgbàlódé ò ti gba ilé ayé kan.

À, mo máa ń ṣiṣẹ́ láti ilé dáadáa. Iṣẹ́ ṣíṣe mi láti ilé mi kó dá. Mo fẹ́ lè ní ọ̀pọ̀ ìgbà gan, èmi máa ń ṣiṣẹ́ láti ilé ju bí mo ń lọ sí ọ́fíìsì àbí bóyá mo ń lọ sí ilé ìtajà mi lọ. Àkọ́kọ́ ná, iṣẹ́ tí ọ́fíìsì ni ibi ilé ìjọba tí mo ti ń ṣiṣẹ́. Gbogbo ìgbà, èmi tí mo bá ti ní ǹkan tí mo bá rẹ̀ ṣe ní ilé ìtajà mi, màá tọrọ ayélọ́dọ̀ ọ̀gá mi pé mi ò ní lè wá. Ó sì mọ̀ pé mo jẹ́ òṣìṣẹ́ tó máa ń jáfáfá lénu iṣẹ́, àti sọ fún mi pé àwọn iṣẹ́ tó ń bá ní tí mo fẹ́ bá òun ṣe, òun ó fi ránṣẹ́ sí mi lórí íńtánẹ́ẹ̀tì. Màá ní kó sì yọnu. Kete tó bá ti fi ránṣẹ́ sí mi, màá bá a ṣe. Àti bí èmi ń lá-- Mo fẹ́ràn ṣíṣe iṣẹ́ láti ilé ju li lọ sí ẹnu ibi iṣẹ́ lọ torí pé èmi ti máa ń yá ṣó-- èmi ti máa ń yà sọ́tọ̀ wípé iṣẹ́ yìí mo bọ̀ lọ ṣe ni. Mo tún wá rí pé ọ̀gá mi gan sà ki e ṣi pé ọjọ́ tí mo bá wà nílé ti n lọ sí ibi iṣẹ́, mo máa ń ṣiṣẹ́ dáadáa ju pé mo wà ní ibi iṣẹ́ lọ. Èmi na ò mọ̀ idi tí o fí máa ń rí bẹ́ẹ̀ torí àwọn ọ̀rẹ́ mi wà ibi iṣẹ́ gangan lo ye kí n ti máa ń ṣiṣẹ́ dáadáa ṣùgbọ́n te mi bá wa ni nílé náà ni èmi máa ń ṣiṣẹ́ dáadáa. Pé ṣé mi ní ìsìn mi ni a kò ṣe rí bẹ́ẹ̀. Mo kàn máa ń ní jẹ́ pé mo jẹ́ ènìyàn kan tó jẹ́ pé èmi ki fi àkókò mi ṣeré. Sugbọn e mon àwọn ọmọ mi yóò ti lọ sí ilé ìwé, àwọn iṣẹ́ mi màá máa ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ká àwọn ọmọ mi kó tó ti ilé ìwé dé. Ọkọ̀ mi na óò ní sí nílé, àwọn iṣẹ́ mi màá gbajúmọ̀. Ṣùgbọ́n tó bá je pé ibi iṣẹ́ mi ní ọ́fíìsì ni, à, bí e lé yi bá wá, á àròjọ́, e lé yi awá, àròjọ́, e leyi á pè mí òun fẹ́ kí n wá wo ǹkan, e le yi á mu tí ẹ wá òun ń ta ǹkan báyìí, a ń like. Àwọn ènìyàn wà tó yẹ pé wọ́n á ṣe yàn lọ́nà, wọ́n fẹ́ máa be e sọ̀rọ̀, kí ẹ máa sọ̀rọ̀ kẹ se máa ṣe iṣẹ́ tó bá yẹ kí ẹ ṣe. Ẹ̀mi ṣe lásìkò. Bẹ́ẹ̀ náà ló rí ló rí nílé ìtajà mi. Àwọn akẹgbẹ́ mi ó wá àròjọ̀ ọrọ̀jọ̀ ọrọ̀jọ́ bóyá mo fẹ́ ṣe ìṣirò owó àbí bóyá mo pe ọmọ pé kó wá ṣe ìṣirò owó fún mi. Tẹ́jọ́ bá ti pọ̀, èmi ò ní lè ṣiṣẹ́ mọ́. Ṣùgbọ́n tó bá yẹ pé ilé ni aa tí mo ní iṣẹ́ láti ṣe ká akẹgbẹ́ mi kan sọ fún mi pé ṣé mo wà nílé, òun ń bọ̀ bẹ́ẹ̀ yen, màá parọ́ fún un pé mi ò sí nílé. Bẹ́ẹ̀ ni èmi máa ṣe tẹ́ẹ̀ mi. Màá ní mi ò sí nílé torí pé iṣẹ́ mi ṣíṣe láti ilé. À, àwọn èyàn mọ̀ mí. Mo fẹ́ràn ṣíṣe iṣẹ́ láti ilé. Màá sì ṣe iṣẹ́ yẹn dáradára doju ami de bi pé kíni. Mo ranti pé ní ó ní prójẹ́ẹ̀tì kan tí wọ́n gbé fún àwọn ọ̀gá mi tí wọ́n ní kí a ṣe ní ibi iṣẹ́ wa ní ọdún tó lọ díẹ̀ sẹ́yìn. Ìgbà tí wọ́n gbé projẹ́ẹ̀tì yìí dé, ọ̀gá mi tọ̀, wọ́n pè mí, wọ́n ní bawo la ṣe fẹ́ ṣe. Mo ní ki wọ́n ko iṣẹ́ náà fún gbogbo wa. Gbogbo wa ná là ṣà ṣe iṣẹ́ na. Bàti ọ̀gá mi pin, ọ̀gá mi tọ̀, ṣé màá wá dúró sí ilé ni sé àti ilé ni mo ti fẹ́ máa ṣiṣẹ́ ni àbí ìyè màá ma wá sí ọ́fíìsì? Èmi ni mo rí pé mo jẹ́ ẹnìkan tó ń ṣiṣẹ́ nílé ìjọba tó ọ̀gá mi máa bẹ mí pé ṣé n dúró sílé ni àbí máa ma wá sí ọ́fíìsì wá ṣiṣẹ́? Mo ní à mo ní màá dúró sí ilé. Ọ̀gá mi ni kò sì iyọ̀nu pé bóyá kí n lo oṣù kan ní ilé. Ke bá mọ ibi tí iṣẹ́ náà pọ̀ sí. Ìgbà tí mo dúró sílé ọ̀ṣẹ̀ àkọ́kọ́, ọ̀ṣẹ̀ kejì o tí parí tí mo ti parí iṣẹ́ tòdò mi. Ọ̀gá mi ní, ọ̀gá mi ò, wọn ò ní gbàgbọ́ wípé ìgbà tí mo fi ise ránṣẹ́ sí wọn lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ní, à, ṣé à lu jan lu ní bá mi ṣiṣẹ́ nì àti pé bọ̀lẹ̀ mi tí ń ṣe. Won ta wọn je ọ̀gá mi gan. Àwọn ò tí ì ṣe dé ibi tí èmi tí mo jẹ́ ọmọdé tí mo ń ṣe dé yìí. Mo ní tọ̀, Ọlọ́run ló fi wá ṣe lèdùú à ni kò ki ṣe è lómi torí náà ni mo ṣe fẹ́ràn iṣẹ́ ṣíṣe láti ilé. Àwọn ọmọṣẹ́ mi gan mọ̀ níbi ilé ìtajà mi, wọn lọ ọjọ́ tí mo bá ti ní mo fẹ́ dúró sílé báyìí. Kò sí ẹni tí ó wà nílé ìtajà mi tí ò ní sìn mi torí bí mo bá ṣe ń wò wọ́n láti-- torí èmi fi kámẹ́rà sí ibi iṣẹ́ mi, tó bá sún ò dáran lọ́wọ́ mi. Gbogbo wọn bọ̀ lọ máa ṣe iṣẹ́. Èmi fẹ́ràn kí ń máa ṣe iṣẹ́ mi láti ilé.

Ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun, èmi ẹ ṣe ènìyàn kàn tó ṣábà máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun torí pé ọkọ mi ló máa ń rà fún mi nígbà kọ́kọ́, mo wà nílé ọkọ. Kíì ṣe pé mi ò lè rà fúnra mi, ṣùgbọ́n ọkọ mi ó ti ṣe ní dandan wípé òun ní òun máa máa ra ẹ̀rọ ayárabíàṣá fún mi. Àti pé èmi o ní ìgbà tí èmi máa ń rà tí ó jẹ́ pé àti pé ọkọ mi ló rà àtí èmi mọ rà ó, ó máa ń jẹ́ ìgbà tí mo bá rí pé ẹ̀rọ ayárabíàṣá gán ó ti pẹ́ lọ́wọ́ mi, bóyá mò ń rò pé kí n parọ́ rẹ̀. Pípẹ́ tó pẹ́ lọ́wọ́ mi, kíì ṣe pé ó bàjẹ́ o. Pípẹ́ tó pẹ́ lọ́wọ́ mi pé kí n parọ́ rẹ̀ kó má má fún mi ní ìyọnu tó bá yá. Ẹ̀hẹ̀n, ìgbà yẹn mọ máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Ìgbà tí mò ń bá rà ná, nǹkan tí mo bá ń parọ́ yìí tí mọ bá fi ń parọ́ rẹ̀ pé mo fi ra tuntun ni, a ti máa lọ bí ọdún mẹ́rin sí márùn lọ́wọ́ mi. Torí èmi, mo mọ nǹkan ló, ẹ̀rọ ayárabíàṣá mi, ẹ lè rí lọ́wọ́ àwọn ọmọ mi pé wọ́n làwọn fi ń ṣeré. Èmi nìkàn mọ lọ nǹkan mi. Àfi tọ́kọ mi bá fẹ́ ṣe nǹkan lórí ẹ́ àti tí wọ́n bá fẹ́ wo nǹkan, ẹ̀hẹ̀n. Ṣùgbọ́n pé ẹ̀ rí ẹ̀rọ ayárabíàṣá mi lọ́wọ́ àwọn ọmọ mi, òó, èmi ẹ ṣe. Àti pé ìgbà tí mo tún máa ń rà ni pé bóyá mò fẹ́ fi ṣe ẹ̀bùn fún ọmọ mi, ẹ̀hẹ̀n, màá ra ẹ̀rọ ayárabíàṣá tuntun fún wọn, wọ́n lè máa lò. Torí nípasẹ̀ bẹ́ẹ̀, wọ́n máa fi ṣe iṣẹ́ ilé wọn tí wọ́n fún wọn nílé ẹ̀kọ́. Àti pé tọ̀, ayé ti dọ̀, ayé ọ̀laju àwọn ọ̀rẹ́ wọn nílé ìwé náà. Àwọn òbí wọn ra ẹ̀rọ ayárabíàṣá tuntun fún wọn. Torí náà, èmi ni ó rà fún ọmọ mi. Kó má di pé, à, torí pé ọ́rẹ́ mi ni àwọn òbí mi ò rà fún mi, wọ́n á bẹ̀rẹ̀ síí kó ẹgbẹ́kẹ́gbẹ́ àbí wọ́n á bẹ̀rẹ̀ síí rírìn kúrin àti bẹ́ẹ̀ ọkùnrin lè máa tàn wọ́n àbí ẹni tó bá jọkùnrin náà kó bẹ̀rẹ̀ síí kó ẹgbẹ́kẹ́gbẹ́. Ẹ̀hẹ̀n, èmi ò fẹ́ rù nǹkan báyìí. Ìgbà mìíràn náà mo rí pé bóyá oṣù tó lọ lọ́hùn, ìyá mi pè mí pé àwọn pé ẹ̀rọ ayárabíàṣá wọn ò tí ń fáwọn ní ìyọnu hẹn. Mo sọ fún ọkọ mi, ọkọ mí ní kò sí wàhálà, páwọn máa bá wọn rà á tuntun. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí ẹ̀rọ ayárabíàṣá, ó jẹ́ nǹkan tí tó jẹ́ pé tí ẹ̀yán bá fẹ́ rà ó dá kí ẹ̀yán máa ra èyí tó da. Torí ẹ̀rọ mi tó jẹ́ pé èèyàn fẹ́ rà báyìí ayára bí àṣá mi báyìí, owó tó o gbé sí i ó ju òwò kékeré. Ẹ máa ro pé à, ẹni yí sì sọ fún mi pé à, pé kí n mú eiye báyìí wá, àṣé eiye báyìí n wọ́n tà á. Láì mọ wípé èyí tó ní ko mú owó púpọ̀ wá ni gidi ló fẹ́ tà á fún. Èyí tó ní ko mú owó kékeré wá ni kéè ṣe gidi ló fẹ́ tà á fún o, ṣùgbọ́n ò lè mọ̀. Torí àwọ̀ kan náà ni wọ́n ní, àwọ̀ kan náà ni wọ́n ní kó dàá, kó bá tàn gan. Iṣẹ́ kan náà wọ́n jọ́ ń sè. Ṣùgbọ́n ẹni ni òní sọ fún o pé à, iṣẹ́ kan náà wọ́n jọ́ ń sè ó. Yìí ò fẹ́ ko rà tí tohun. Tó bá ti rà láàrin ijó kan, ijó méjì, wà á rí pé ó n bẹ̀rẹ̀ sí í fún ọ ní ìyọnu. Tó bá sì fi dá padà lọ́dọ̀ ọ. Irú ẹ̀ tó fi parọ́ n ni kó dàá ko ní ìwọ fẹ́ fi owó kun wọn nígbà. Ìgbà mí tí ẹ̀yin bá ní-- tí ẹ̀yin bá bá àwọn ọ̀gá wọ́n ó bá ní ìwọ fẹ́ fowó kun, wọ́n ó gbà fún o wí pé ko fowókun ni kó o rà. Irú èyí tẹ́ni ni hun ṣé ẹ fẹ́ tà á fún o tó lówó rẹ pọ̀ ni. N ná wọn a ṣé tà á fún o. Ṣùgbọ́n owó tóo fi tà, kó dàá gan yìí tún pọ̀ ju ẹni tí èèyàn sá fún pé owó rẹ pọ̀ lọ. Mo tún máa n gbà àwan èèyàn ní ìyànjú wípé tí wọ́n bá fẹ́ lo ra ẹ̀rọ tuntun ayára bí àṣá, pé kí wọ́n jókòó, kí wọ́n wò ó oríṣìíríṣìí lórí íńtánẹ́ẹ̀tì, kí wọ́n tó lọ sí ọjà, kí wọ́n tó lọ kó wọlé pé àwọn rà nǹkan ayára bí àṣá tuntun. Torí pé ó pọ̀ lóríṣìíríṣìí, oríṣìíríṣìí. Torí àwọn nǹkan wọ́n ń pè ní èyí tàwọn Chinese n ṣe. Èyí tàwọn Chinese n ṣe yìí kì í ṣe èyí tí èmi fẹ́ràn, kì í ti ẹ pẹ́. Àwọn ayára bí àṣá mi náà tí ẹ bá rí. Á kàn gbóná wáá, a máa gbóná fòò àìmọye ìròyìn tá a ti gbọ́ wípé ayára bí àṣá míìn ò gbaná àti pàṣẹ pé ó gbaná bóyá ẹni yẹn ṣá ó fi sí ẹnu iná a ìjọba wọ́n ṣe mú iná dé. Tó gbaná báyìí ilé wọn jóná nítorí pé wọ́n ń ṣùn, wọ́n ò mọ̀ pé nǹkan tí ń jó ní abẹ́. Àwọn ayára bí àṣá míì, bí iPhone nísinyìí, wọ́n ó ní tí n bá ń gbóná o, èèyàn lè fi sómi. Fóònù tèmi ò tí ì fi sómi rí, torí pé kì í ṣe irú ẹ ni mò ń lò. Ẹ̀hẹ̀n, ọkọ mi nǹkan ló ń lo irú ẹ, ó máa, òun ni kí ó fi sómi. Ẹ̀hẹ̀n, bí irú nǹkan báyìí tí ẹ̀rọ ayára bí àṣá yẹn bá sì ti ń gbóná, ó dá kí ẹ̀yin máa ma tẹ̀ ẹ́, kí ẹ̀yin fi sí bí atẹ́gùn fẹ́.

Nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn kì í ṣe nǹkan tó pọ̀ lọ títí torí èmi kan, mo jẹ́ èèyàn tó jẹ pé tí ilẹ̀ bá ti ṣú, mi ò fẹ́ ṣe iṣẹ́ kankan lọ títí tí ilẹ̀ bá ti sú. Ṣùgbọ́n nǹkan àkọ́kọ́ ni wípé ní kété tí mo bá ti dáná tán, ti mo bá ti dé láti ẹnu iṣẹ́ mi, ti mo bá ti dáná tán ni màá bu oúnjẹ, à jẹun, a bá ti jẹun tán, a bá ti jókòó. Kì í ṣe pé t'èèyàn bá ti jẹun tán, àwọn èèyàn náà, àwọn dókítà náà máa ń gbà wá níyànjú. A bá ti jẹun tán, ká kọ́kọ́ jókòó fún ìṣẹ́jú márùn-ún kí oúnjẹ yìí sinlẹ̀ kí èèyàn mu omi. Lẹ́yìn náà, láti pàṣẹ bẹ́ẹ̀, màá wá lọ wẹ̀. Makọ́kọ́ wẹ àwọn ọmọ mi. Mo bá ti wẹ àwọn ọmọ mi tí mo pa wọ́n ní gírísì tí mo fi aṣọ tó yẹ ki wọ́n wo sùn, mo ti dábò wọ́n, mo ti wọ̀ wọ́n, èmi na ó lọ wẹ̀. Ẹ̀hẹ̀n. Láti pàṣẹ bẹ́ẹ̀, baàlé ilé mi ó pè mí, ba bá ti sọ̀rọ̀ díẹ̀, àwọn ọmọ mi ni ó wá, a gbàdúrà. A bá gbàdúrà, a lè wo tẹlifíṣàn díẹ̀ bóyá ó ní ètò ẹ̀rín kan ta fẹ́ wò. Ẹ̀hẹ̀n. A bá ti wò ó díẹ̀ tí mò ń igbá mií tó jẹ́ pé bóyá ọjọ́ kejì, ò ni ibi tí mò fẹ́ lọ. Ní kété tí mo bá ti dáná tán, níbẹ̀rẹ̀ sì ní gbálẹ̀ inú ilé. Mo bá ti gbálẹ̀ inú ilé, in nú ilẹ̀, iṣẹ́ tó yẹ kí n ṣe ní ọjọ́ kejì, màá ṣe ní alẹ́ ọjọ́ yẹn kí n tó lọ sùn. Bá ṣe tí ṣe gbogbo ẹ́ tán, mo bá ti wọlé tán orún lóku, màá kọ́kọ́, ẹ̀hẹ̀n, wo àwọn órí íńtánẹ́ẹ̀tì, àwọn fólder mi gbogbo. Bóyá mo ní ìwé ìránṣẹ́ kankan níbí, mo bá ti yẹ̀ ẹ́ wò, mo bá ti rí pé kò sí ètò kankan àbí màá wo ibi tèmi àt'àwọn akẹgbẹ̀ mí náà tí màá n sọ̀rọ̀. Ta bá ní ètò kankan níbi iṣẹ́, won bá ti fi sí ibi be, maa mọ́. Tí ó bá dẹ̀ sí, déédé ni, òórùn bẹ̀rẹ̀ nú. Ìgbà mìíràn tó yẹ pé kó rá bóyá mo fẹ́ rin ìrìnàjò, mo bá fẹ́ rìnrìnàjò, èmi, èmi ì fẹ́ ṣe iṣẹ́ púpọ̀, tàápàá mi lára torí pé èmi e fẹ́ rìnrìnàjò. Ó kó rẹ̀ ni kí n tó rìnrìnàjò, èmi ì fẹ́ rùn kan báyìí, màá tètè sùn. Mo bá sì ti tètè sùn, èmi ò ṣiṣẹ́ lẹ́yìn ju kí n dáná lọ. Mo bá ti dáná tán, òórùn lóko. Kóda kí èèyàn pè mí, "Ìyá, iṣẹ́ yìí ọ̀gá ni ká ṣe." Mi ò ní rárá o, òórùn ni mo fẹ́ sùn. Àwọn nǹkan tẹ̀mí máa ń ṣe kí n tó sùn nìyẹn. Ọ̀pọ̀ ìgbà nǹkan tí mòún tú máa ń ṣe ni pé mò ń máa ń ṣe àwọn ohun, mò ń máa ń gbé ara mi, mò ń máa ń fò torí ó wà lára nǹkan tí mò ń máa ń ṣe lójoojúmọ́ kí n tó lọ sí ibi iṣẹ́. Màá fò nínú ilẹ̀ lẹ̀ẹ̀mewa wa. Tí mo ba tí de kinto we á ti mo ba ti dáná tán lálẹ́ ta jẹun ká to jẹun alekbnn alẹ́, màá fò ó lẹ́'meẹ̀wa. Ìgbà mìíràn tí màá ń jẹun alẹ́ tán, tí mo bá ti fún oúnjẹ mi ti lọlẹ̀ dáadáa tí kí n tó sùn àbí kí, ẹ̀hẹ̀n, kí n tó sùn kí n tó lọ wẹ̀, màá fò ó náà ní ẹ̀mí wa. Àwọn nǹkan báyìí tí mò ṣi n ṣe ló ti ń ràn mí lọ. Èmi sì máa ń ríi wípé kí n tó sùn, màá mu omi. Omi tí mo mú bóyá mo mú boya mo mu tan ábí mio mu tán iyókù, a wà nínú kọ́pù tàbí kí ń mú omi tuntun, kí n bu omi sínú kọ́pù torí pé èyan i mọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ lóru, èmi máa ń fi omi ṣẹ́gbẹ́ ni kí n tó sùn. Àwọn nǹkan tí mo máa ń ṣe nìyẹn kí n tó lọ sùn.

Ìgbà méjì ni èmi máa ń fọ eyín mi lójoojúmọ́. Ìgbà àkọ́kọ́ ni pé tí mo bá ti jí ní òwúrọ̀, ta bá ti ṣe ìpàdé àdúrà tàn kí n tó lọ dáná, màá bẹ̀rẹ̀ máa fọ eyín mi ní balùwẹ̀. Ẹ̀yin mo tún máa ń sọ fún àwọn èèyàn, fí fọ eyín. Kì í jẹ́ ṣẹ́ pé èèyàn ó ní, "À, mo fẹ́ fọ eyín mi." Ko kàn bo ìfọnu sẹ́nu, ko mú búrọ́ṣì rẹ̀, ko mọ oní bí èèyàn ṣe ń fọ eyín. A rí pé ẹlòmíràn gán èèyàn máa bí pé ṣé o ti fọ eyín léni? Wọ́n ni àwọn ti fọ eyín. Kì í ṣẹ́ pé wọ́n fọ eyín ṣùgbọ́n wọ́n mọ̀ bí wọ́n ṣe ń fọ eyín tó yẹ pé eyín wọn a sì máa rùn. Síbẹ̀ síbẹ̀ wọ́n ti fọ eyín yẹn ṣùgbọ́n eyín wọn ò máma rùn ẹlòmí ò mọ bí èyán ṣe n fọ eyín, ná l'ẹmi ma fi n gba àwọn eyan ní ìyànjú, ìyá mii ló kọ mi ní kíni yìí, ko tó jí, tó bá ti jí ní òwúrọ̀ ko tó fọ eyín rẹ kọ́kọ́ bu omi sí ẹnu. Ó bá bo omi sẹ́nu, kó omi, kó ṣe omi yìí ṣùkú ṣùkú ní ẹnu rẹ, kó ju omi yìí dànù. Tó bá ṣe lé è, tó bá fọ ẹnu, tó kàn bo ìfọ eyín sẹ́nu, tó ní wọ fọ ẹnu, ó bá dákẹ́ fún ìṣẹ́jú méjì ẹnu rẹ ó bẹ̀rẹ̀ sí ní rún. Lóòótọ́ tí ẹ̀yan bá dákẹ́ pípé ju tí èèyàn bá ènìyàn sọ̀rọ̀, ẹnu èèyàn ó máa rùn. Ṣùgbọ́n tó bá, tó bá fọ eyín, tó fọ, tó tẹ̀lé ìlànà láti fọ eyín, kò sí bó ṣe fẹ́ ṣe, ẹnu rẹ á rùn. Lẹ́na wọ́n sì sọ pé, "À, ẹlòmíì, à, ẹnu rẹ̀ kò sí bó ṣe ṣe fọ eyín tó òo. Ó sìi mọ̀ ọ́. Ẹnu èèyàn sì ń rùn." Wọ́n ni, "À, ẹlòmíì eyín ajá lọ ni. Kò sí ẹ̀yìn kan tó n jẹ eyín ajá tàbí pé kíni kan kò fọ ẹyín kó mọ́ ni." Lóòótọ́ ẹlòmíì wà tó yẹ pé kò sí bó ṣe lè fọ eyín rẹ. Eyín rí à á rùn, ẹnu rẹ á rùn. Èmi sì máa ń sọ, mi ò ní ìgbàgbọ́ lára, lára àwọn tó máa ń ní eyín ajá wọ́n ní nà lẹ̀nu wọn fi n rùn. Ó ò fọ eyín rẹ̀ lọ́nà tó tọ́ àtẹ́ ẹnu tó jẹnu. Nítorí pé tó bá jí lórúkọ yẹn kó kọ́kọ́ bu omi sẹ́nu, kó tó bu omi, kó tó bu òògùn ìfọnu sí ẹnu kí ẹnu rẹ lè mọ́. Ọ̀nà kejì, ìkejì tí èmi tún máa ń rí wọ́nu pé ní kẹ́ṣẹ̀ tí mo bá ti ti ibi iṣẹ́ dé, tí mo wẹ̀, mo wẹ̀ tán báyìí, mo dáná, mo dáná, bí moṣe dáná tán táa jẹun tán kí n tó lọ̀ sùn, màá fọ eyín mi. Ti n bá ti fọ eyín mi, màá lá làáfíà. Gbogbo èémí tí màá máa mí gan-an, èémí àlàáfíà ni, kò ní sí wàhálà, kò ní p'ẹ́nuù ń rùn àbí kíni kan. Món ṣiṣẹ́ máa ń ṣe fún àwọn ọmọ mi náà niyẹn. Tabá ti jí, táa ti wẹ̀, táa ti ṣe àbí táa ti dé láti ibi iṣẹ́, àwọn ọmọ mi náà wọ́n fọ ẹnu wọn. Ṣé ẹ rí eyín fífọ̀, èmi fẹ́ràn rẹ̀ gan. Nítorí pé nínú ilé mi, èmi tún jẹ́ èèyàn tó máa ń fì àgbo àgbo fún àwọn ọmọ mi. Ṣùgbọ́n pé àwọn agbo mii, ó máa ń pàrọ̀ àwọ̀ eyín ẹ̀yàn, ẹ̀h ẹhn. Nọ ni pé ọ̀pọ̀ ìgbà èmi mọ̀ máa ń fọ eyín àwọn ọmọ mi fúnra wọn. Nínú ilé mi ni àwọ̀ e lógun agbo ni. Nítorí pé agbo yìí ó dára ju àwọn òògùn lọ. Oun náà l'èmi máa ń fi fọ eyín àwọn ọmọ mi dáadáa fúnra mi. Nítorí àgbo, èmi náà sì máa ń mu àgbo. Nítorí àgbo náà ni o pé wá jù nínú ilé wa. Èmi máa ń rọ àwọn èèyàn pé ẹ máa fọ eyín yín, ọ̀rẹ́ mi kan. Tí ọmọ ẹ bá ti ń pe ọdún kan ààbọ̀ ọdún méjì tó ń wọ ọdún mẹ́ta báyìí, ọ̀rẹ́ mi yóò ní ká àwọn ọmọ ẹ máa fọ eyín fúnra rẹ̀. Èmi mo máa sọ fún, kò bó jù mu, ìwọ lọ yẹ kó fọ eyín fún àwọn ọmọ yìí. A ti pàṣẹ dá ẹ bá rí eyín àwọn ọmọ o ti dọ̀gẹ́dẹ́ nítorí pé wọ́n jẹ́ ọmọ kékeré, nǹkan tó yẹ kó wọ́n fọ́, wọ́n ò mọ̀ ọ̀nà àtúkọ̀ láti fọ ẹnu wọn. Wọn ò mọ̀ bí tó yẹ kí búrọ́ṣì ó lọ. Wọn ò mọ̀ bí tí ó yẹ kó lọ. A tì pé àwọn ọmọdé tí wọ́n bá tún gbó jù gan-an, ẹ̀jẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní jáde. Náà ni èmi máa ń fi rọ àwọn èèyàn. Ẹ mọ ọ̀nà tó tọ́ láti fọ eyín. Kì í jẹ́ ṣẹ́ pé kàn bo òògùn ìfọnu sẹ́nu àti búrọ́ṣì, ẹ bọ̀wọ̀ sí fọ ẹnu rárá. Ẹ ní láti mọ àwọn ọ̀nà tó yẹ kí ẹ tẹ̀lé láti bẹ̀rẹ̀ sí ní fọ eyín.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi tùràrí sára o, èé mi ò lè fi ṣeré, tùràrí fi ṣí sára. Kódà mo ní ibi tí mò ń fi tùràrí sí tó yẹ pé èmi ò lè fi ṣeré. Bẹ́ẹ̀ ni èmi sì máa ń gba àwọn èèyàn níyànjú kí wọ́n máa ra tùràrí. Tùràre fi ṣí sára ò dáa gan. Ọ̀nà àkọ́kọ́ ni wípé tí èèyàn ò bá máa fi tùràre sára, á rí i ó máa rùn yàn tó tí pé bó yóò wẹ̀ àbí kíni. Ní kété tó bá ti jáde kúrò ilé tó fi tùràre sára, tá ò láàgùn sí ara, ó di dandan ká ra re máa rùn. Náà ni èmi, mo jẹ́ èèyàn tó yẹ pé mo fẹ́ràn tùràre gan lóríṣiríṣi. Mo ṣe ilé yìí tí mò ń fi sára nínú ilé. Mo lé yì tó wà nínú báàgì iṣẹ́ mi tó yẹ pé ibi tí mo bá ń lọ, ò ń bá mi lòó ni. Mo bá ti rìn díẹ̀ tí mo rí pé à, mo ti pẹ́ ní ìbà èwọ̀ yẹn, mo ti lo wákàtí méjì nínú tùràre mi jáde, ì fi sí ara. A rí i pé à, nípa ṣẹ bẹ́ẹ̀, ẹlòmíìgan máa rí mú yàn, àwọn fẹ́ràn tùràre tí mo lò, èló mo rà àbí kíni orúkọ rẹ̀. Ẹlòmíìgan ní à, bóyá àbọ̀dọ̀ òun àbá nítorí òun ló ro tùràrí yìí, kìnìǹkan, kìnìǹkan. Tùràràrí fi ṣí sára ò dáa gan ni. Bẹ́ẹ̀ ni màá ń fi gba àwọn èèyàn níyànjú kí wọ́n máa ra tùràrí, ẹ máa fi sára torí pé ò dáa kí èèyàn máa sọ òtí ẹ̀ kúró etí. Tó ṣe pé kí èèyàn máa sọ pé à, ẹni yìí túntún lẹ́gbẹ́ ni, òun àbò ń ṣe bákan bákan. Ẹni tí èmi bá gbóró ẹ̀ pé wọ́n ń sọ̀rọ̀ ni pé èèyàn, ipò òun, inú mi yé dùn rara. Kí í ṣe pé ẹni ò wẹ̀ ṣùgbọ́n tùràrí fi sára, a tún dàbò bo ènìyàn. Ìyẹn ó ní àwọn ohun ọ̀tún tí ó tún máa jáde nínú inú ẹyan. Mo ní bí ẹni alábágbé mi tẹ́lẹ̀ tó yẹ pé àń jọ ń gbé. Ẹni yìí kò sí ẹni tí ó mọ̀ pé eńi yì rùn, ó sì fẹ́ràn kó máa bá mi sọ̀rọ̀. Ṣé wà lè ni ẹni lé? Kúrà, kú, mo ní ọkọ rẹ lọ Saudi. Tí ọkọ rẹ lọ tó dé, tó fún ní mẹ́- ẹ̀, tó fún ní tùràre. Ọ̀rẹ́ mi yìí, ó dàá rẹ̀ mọ̀ bí a lọ rẹ mi ní àbá alábágbé mi. Torí alábágbé mi ni ọ̀rẹ́ mi náà ní sì pé. Ó mú, kò ṣe pé kò wẹ̀ o, ṣùgbọ́n àwọn aṣọ yìí, aṣá máa rùn nàn mi. A máa rùn lóríṣiríṣi débi pé tó mo ní tó bá wọlé wa bá tọ́kọ mi ò bá sílé. Ọkọ mi bá dé bá yì, ọkọ mi yóò pa mi. Gẹ́gẹ́ bí a mọ ìrú òun ti wu ẹni èèyàn. Tùràre fi sára, ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì nínú àwá, nínú ayé àwọn èèyàn. Pàápàá jù lọ ṣẹ́ rí àwọn obìnrin bá di àsìkò tá- àsìkò táńtẹ̀ máa ń ṣe ìkíhun sùn. Òórùn oríṣiríṣi, oríṣiríṣi náà ni ó máa jáde lára wa torí ìkíhun sùn wa kò sí ba ṣe fẹ́ ṣe. Ó ní òórùn tìte, ó wẹ̀ o, ó wẹ̀ o. Ìkíhun sùn ó ní òórùn tìtẹ̀. Nẹ́ẹ̀ ló fi dá àwọn obìnrin táa máa ti ṣe ìkíhun sùn. Tó bá ti ń tó wákàtí méjì mẹ́ta, ká yọ nǹkan yìí kúrò lábẹ́, ká dàámi sára. Pá bá ti ẹ̀wẹ̀ jẹ́ ká fojú ara wa, ká lu tuntun, ká wọ aṣọ wa. A lè wọ aṣọ táa wọ tẹ́lẹ̀ ni, ká tẹ̀ tùràrí sára. A rí i pé tùràre á bo àwọn òórùn yìí mọ́lẹ̀ kí í ṣe pé òórùn yìí ó jẹ́ òórùn kan tí ó, tó ṣe gbóògì lọ títí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn èèyàn, èmi bí nísìnyí, tẹ́lẹ̀ ẹgbẹ́ mi kan máa ń ṣe ìkíhun sùn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tí ò lo tùràrí, màá mọ̀. Ó di dandan kí n mọ̀ torí pé tùràre yìí ó ní òórùn tẹ̀ tó máa ń, tó tẹ̀ máa ń ṣe. Nẹ́ẹ̀ ni àwọn ọmọ mi gan. A rí i pé ayé nísìnyí ti dọ̀ láìlàjú. Tùràrí àgbàlagbà ó yàtọ̀ sí tùràrí ọmọdé. Náà ni èmi fi ra tùràrí fún àwọn ọmọ mi ná. Wọ́n bá ti ń lọ ilé ìwé, ìrarapa wọn tẹ̀ ẹ́ sára. Wọ́n ò lọ ilé ìwé gan, wọ́n bá ti wẹ̀ tán. Débi wípé tí a bá fẹ́ sùn gan, ó ní tùràrí tí a ń lò. Táa rara tẹ̀ ẹ́ sára, táa sùn. A rí i pé nísìnyí gan láyé àtijọ́, àwọn tùràrí kan wà tó yẹ pé ó máa ń lé àwọn àlùjọ nínú ni. Bí i òrò tùràrí èmi náà tó máa ń gbà èèyàn níyànjú pé kí wọ́n rà sí ilé. Òórùn ibi, á jìnnà sí ilé yẹn feere, feere, feere kò ní sí wàlaha. Tùràre yìí dàá lára, ó sì dà ní inú ilé pé kí ìwọ ni, torí pé ó máa ń lé àwọn àjẹ́, àwọn oníṣẹ́ ibi. Àwọn tùràre mi kan wà tó jẹ pé ìyá mi fún mi nígbà kan. Ẹni tó bá ro bí sínú, ibi ni a padà lọ bá a ni. Tùràrí fi ṣí sára ò dáa. Òórùn mi kan wà tó yẹ pé tí èèyàn bá lò ó, ìwúre ojúrere àwọn èèyàn, ẹni tó mọ̀ rí, ẹni tó ò mọ̀ rí ojúrere, a dé bá ìyẹn. Bẹ́ẹ̀ ni èmi ṣe fẹ́ràn tùràre sí nílé ló.